Sọ fún wa bí ìdílé yín ṣe ń péjọ ní àjọ̀dún. Eh, bí ìdílé wa ṣe ń péjọ ní àjọ̀dún, oun náà ni pé gbogbo wa la ti mọ ìgbà tí àjọ̀dún yẹn máa ń bọ sí. Eleyi tó máa ń bọ sí òpin ọdún, hm, ọdọdún dẹ̀ ni a máa ń ṣe àjọ̀dún. So bí gbogbo wa ṣe ń péjọ ni pé, o ti ní ibi tí a máa ń lò fún àjọ̀dún náà. Boya to ba jẹ titi ile ìjọsìn church la fẹ se, gbogbo wa la ma lọ si ibẹ. Ti a bá dẹ̀ ti parí ìjọsìn, a máa wá lé. So bí a ṣe ń ṣe náà ni pé àwọn èèyàn máa rìnrìnàjò ní àti ibi tí wọ́n bá wà, kaluku máa rìnrìnàjò wá sí ibi tí wọ́n bá wà. Ni kó tó di ọjọ́ yẹn tí wọ́n á kó àwọn ọmọ àti ẹbí àti ọ̀rẹ́ náà, a máa kó wọn wá. Hmm. Àwọn ẹbi àti ara, ọrẹ náà ni wọn ma n wa. So a máa ń ṣe oúnjẹ. Wọ́n sì, ìgbà míi wa to jẹ pé wọ́n ó ti dá owó pọ̀, wọ́n ti dá owó papọ̀. Ẹ̀ẹ̀, ti a máa wá wa ẹni tí àwọn tó ń jẹ́ aláṣẹ tí wọ́n máa ṣe oúnjẹ tàbí kí a ní kí àwọn ìyàwó ilé kí wọ́n ṣe. Àmọ́ láti má fi di ẹrú pa àwọn ìyàwó ilé torí ẹ́ la fi máa ń pe àwọn, ẹ́h, tó mọ́ná dá tí wọ́n sì ṣe, tí gbogbo èèyàn dẹ̀ jẹun, tí wọ́n mú, tí inú wọn dùn, tí wọ́n ṣàjọyọ̀, tí wọ́n tún pín fún àwọn arádúgbò tí ó wà ní àyíká. Iye ìgbà tí àjọ̀dún maá ń gbà náà ni, ẹ̀ẹkan lọ́dún náà ni. Àwa le lò bóyá ọjọ́ kan àbí ọjọ́ mẹ́ta láti fi ṣe. So ẹ̀kan náà ni àjọ̀dún máa ń gba. So bí a ṣe máa ń péjọ ní àjọ̀dún nìyẹn. Tí ààyè bá wà ń gba mi náà, a tún lè gbéra wa jáde lọ sí, eh, àwọn ilé ìgbafẹ́ bí i ru beach tàbí zoo kí ká ṣà fi ri pé gbogbo nǹkan tí a fẹ́ ṣe níbẹ̀ ó máa ní àmì tí a tún fi máa rántí láti dúró di àjọ̀dún ọdún mìíràn. So bí a ṣe máa ń péjọ ní àjọ̀dún wa, bó dé ṣe máa ń rí náà ni.

Sọ fún wa nípa àgbo tí a mu nígbà àìsàn. Ẹ̀ àgbo jẹ́ oun tí èèyàn máa ń mu tí èèyàn bá ṣe àìsàn tí èèyàn dẹ fẹ́ jẹ́ kí àìsàn yẹn kí i ó lọ. Oun tí a fi ń ṣe àgbo, oun náà ni àwọn ewé tó wà nínú igbó. Oríṣiríṣi ewé tó wà nínú igbó ni a máa já, kí a wá tó lè já àgbo. Èèyàn ti máa mọ irú àìsàn tí òun ṣe onítàn yẹn tí ó fẹ́ wòsàn. Iyẹn ló máa determine bí, ẹ̀ ẹ́ bí èèyàn ṣe máa ṣe àgbo. Mhmm, òun lo maa determine bí a ṣe máa ṣe àgbo. A sì máa ṣe àwọn àìgbò bíi irú àgbo ibà, àgbo typhoid, àgbo jẹ̀dí jẹ̀dí. So bí a ṣe, ta bá ti mọ irú àìsàn tí wọ́n ṣe ẹniyẹn, a máa lọ sí inú igbó, a máa lọ já ewé, a máa lọ wa ewé tí a máa já. Onírúurú ewé tí a máa já, tí a máa ṣàjọ. Tí a bá ti wá já, a máa mú lọlé, a máa wá lọ ṣàánú, a máa lọ sè. Ti a ba ti fẹ se, a maa mu àwọn agbo yẹn, a maa san nu nínú omi láti fi san idọti rẹ nu. Tí a bá ti wá ṣàn nú, a máa fi sínú omi gbóná, a máa gbé sínú ìkòkò tàbí pọ́ọ̀tì tí a máa ṣe. Ehẹn ta bá ti wá se, a máa maa mú ọ̀pọ̀lọpọ̀ àgbo. A dẹ́bwá to jẹ pé àwọn mìí ò ní ṣe àgbo yẹn, wọ́n o gbò ewé yẹn tí wọ́n o wà fún omi. Ehẹn bẹ la ṣe máa n ṣe, kò si ẹni tí ò le ṣe, kò si ẹni tí ò le ṣe àgbo yẹn tó bá ti mọ nípa rẹ̀. Oun ló lè ṣe. Àwọn bíi irú àwọn onífá àbí àwọn tó mọ̀ nípa ewé, àwọn náà ni ó lè ṣe àgbo. Irú èmi báyìí mo ti mọ̀ ṣe dáadáa. Mo ti mọ̀ irú àwọn ewé tí màá já torí mo ti kọ́ ọ́ lọ́dọ̀ àwọn àgbà. So ìgbà tí a máa ń mú àgbo yẹn náà ni, kí èèyàn tó jẹun tàbí tí èèyàn ba ti jẹun tán. Òun náà ló dára kí èèyàn mú àgbo. A dẹ máa ń mú ní àárọ̀ àti alẹ́ kí ó bá lè ṣiṣẹ́ dáradára to yẹ kó ṣe. So, n ti mo mọ nípa agbo ti a n mu nígbà àìsàn niyẹn.

Sọ fún wa nípa iṣẹ́ oko. Ẹ̀, iṣẹ́ oko ó jẹ́ iṣẹ́ gbíngbin àwọn ohun ọ̀gbìn sí oko. Eléyì tí ó dẹ̀ wọ́pọ̀ láàrin àwọn àgbẹ̀, mm, àgbàlà-- àgbẹ̀ ló sábà ń ṣíṣẹ́ oko. A lè rí àwọn míì náà tó jẹ́ pé wọ́n kàn yàn án láàyò tàbí wọ́n kàn ṣe pé tó bá wù wọ́n láti ṣe, torí iṣẹ́ oko jẹ́, ẹ̀, iṣẹ́ tó jẹ́ iṣẹ́ akíkanjú ní ilẹ̀ wa Yorùbá. Torí tí ò bá sí àgbẹ̀, ẹ́hẹ̀n, kò sí nǹkan tí àwọn ènìyàn fẹ́ máa jẹ. Torí iṣẹ́ oko jẹ́-- ó pé oríṣiríṣi a léyì tó jẹ́ gbíngbin àwọn nǹkan ọ̀gbìn. A dẹ̀ ní titi iṣẹ́ oko tó jẹ mọ́ síṣin láti máa sin nǹkan ọ̀sìn, àmọ́ eléyì tí àwọn ènìyàn mọ̀ ni pé kí a gbìn nǹkan. So àwọn nǹkan tí a máa ń gbìn, èso náà la máa ń gbìn. Àwọn irú èso tí tà bá ti, tà bá ti fẹ́, tà bá fẹ́ gbìn, òun náà la máa gbìn. Irú bí iṣu, ẹ̀, ata, ẹ̀wà, irú àwọn nǹkan yẹn a máa ń gbìn. Ìgbà tó dẹ̀ dára jù láti gbìn àwọn nǹkan wọ̀nyí náà ni ìgbà òjò. Àsìkò òjò náà ni ó yẹ kí èèyàn gbìn àwọn kíníì torí kí ó bá lè wù dáadáa. Téèyàn bá gbìn ín nígbà òjò, òjò máa rọ̀ sí á á jé kó wù kò ní jẹ́ kí ènìyàn tú ṣẹ́sẹ̀ ṣe wàhálà láti máa wá omi kiri láti, ẹ́, láti fi máa fún wọ́n. Òò, ẹni tí ó dẹ̀ máa rán yàn lọ́wọ́ náà ni àwọn, ẹ̀, táa máa ń roko torí tí ẹ́ bá gbìn ọ̀kùnún, gbìn ọ̀kán ọ̀gbìn, èèyàn nílò láti máa yẹ̀wò láti ìgbà kú ìgbà kí àwọn ìkòkòró àti àwọn ìdọ̀tí kí ó má bà á dì lọ́wọ́. Torí ẹ́ náà fi máa gbà àwọn alágbàro láti roko. Tí ìkankọ náà bá dàgbà tán, àyàn tún lè lọ sí oko kí èèyàn pẹ àwọn alágbàro láti bá èèyàn kórè rẹ̀. Téyàn ó wá kó àwọn èrè, nǹkan tí ó ká ní oko, téyàn wá lè kó wọn lọ sí ọjà fún títà tàbí téyàn kó lọ ilé láti jẹ.

Lérò tèmi. Lérò rẹ, báwo ni orin ìgbà yìí ṣe rí? Àwọn orin ìgbà yìí lérò tèmi gẹ́gẹ́ bí ọmọ ìgbà yìí, sí ehn bí ó ṣe rí òun náà ni pé ìyàtọ̀, gbede gbede ìyàtọ̀ ìyàtọ̀ púpọ̀ ó wà ní àárín ìgbà yìí sí titi àtijọ́. Torí ẹ̀mọ̀ ìkọ̀ ẹ̀kọ́ ìmọ̀ eléyìí tí olóyìnbó ń pè nì technology ó ti jẹ́ kí orin kí ó yàtọ̀, ó ti jẹ́ kí orin kí ó dùn gbọ́ ní ìsinsìnyí. Torí àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan wá tí wọn ò ṣe láyé ijó tí technology òdì kan ṣe ní ìsìn báa yó. Gbogbo ẹ̀ ti wà. A ti lè rí orin wò ní orí móhùnmáwòrán, a ti lè ríi gbà sí orí fóònù wa ní eléyìí to jẹ́ pé dẹ̀ jẹ́ pé ní ayé ijó n kò sí ìyẹn orí kásẹ́ẹ̀tì, wọ́n la ti máa n gbọ́ àwọn orin àwọn ayé àtijọ́ ta máa wọ̀ lórí fídíò àmọ́ níìsín a ti lè download ẹ̀ ní online sí orí fóònù wa. Ohun tí mo dẹ̀ fẹ́ràn nípa orin ìsìnyí náà ni pé ìrọ̀rùn ti déba láti gbọ́. Eh, ìrọ̀rùn ti déba láti gbọ́ àwọn orin ìsìn yìí. Tó jẹ́ pé téèyàn bá fẹ́ rí ẹni tó kọọ́, tà téèyàn bá fẹ́ mọ̀ nípa ẹni tó kọọ́, èyìn ó tètè ríi. Èèyàn ó rí àwọn nǹkan tí ẹni dé kọ ní àwọn àti àwọn nǹkan tí ẹni dé mọ̀ nípa ẹni tó kọ́. Àwọn tí miì kàn fẹ́ràn nípa rẹ̀ náà ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n máa ń ṣi orin lò. Tó jẹ́ pé àwọn ọ̀rọ̀ tó wà nínú orin wọn, àwọn ọ̀rọ̀ tó burú tí kò dáa òun ló wà nínú àwọn ọ̀rọ̀ orin míì. So àwọn nǹkan tí mo lè sọ pé miì fẹ́ràn ni ibẹ̀ nìyẹn. But ní èrò tèmi, orin ìgbà yìí, ó ti ó ó ṣe ju ti ìgbà àtijọ́, ó ṣe jùú lọ. Ìyẹn dẹ̀ mú mi láti fẹ́ràn bí orin ìgbà yìí ṣe rí. Torí ayé ti sọ gbogbo nǹkan d'ẹ̀rọ̀. Gbogbo orin ló wà ní àrọ́wọ́tó níìsín, kò ní sí pééyàn ṣe wàhálà láti gbọ́ orin mọ́. So, èyí tí mo ti lè sọ bí ìbò orin yìí ṣe rí nìyẹn.

Sọ fún wa nípa àjọyọ̀ tí, ohun tí a kò retì ṣẹlẹ̀ níbẹ̀. Ehn, àjọyọ̀ tí mo lọ, ìkán wà tí mo lọ, tí mo rántí níbẹ̀ ni, eh, tí wọ́n ṣe àjọyọ̀, eh, ìkẹ́yẹ̀ẹ́ fún, eh, òbí ẹni tí ó sùn. Ohun ni àjọyọ̀ tí mo ti sọ pé mo lọ àjọ ìkẹ́yìn, àjọyọ̀ ìkẹ́yìn tí wọ́n ṣe. Eh, àjọyọ̀ ìkẹ́yìn ẹ jẹ́ ìnáwó tí ó sì ń lọ sí inú gbogbo eyan tí ń dùn, tí àwọn ọ̀pọ̀lọpọ̀ wà níbẹ̀, tí wọ́n rìnrìn àjò, tí àwọn ọ̀rẹ́, ọmọ olóòkú àti àwọn tó ń ṣìnáwó ti gbogbo wà níbí tí wọ́n rìnrìn àjò wá láti ọ̀nà jíjìn wá sí ibẹ̀. So, ohun tí ó ṣẹlẹ̀ náà ni bí àwọn kan ṣe wọlé nìyẹn, tí wọ́n ń pariwo wípé, eh, àwọn ènìyàn wọn tí àwọn ń pè wá, ìpé wọn ò tíì jẹun wípé ojúsàájú ni wọ́n fi ń bu oúnjẹ fún àwọn èèyàn. Torí gbogbo awọ̀n tí wọ́n sọ̀rọ̀ ẹ àwọn mì wá tẹ́ pẹ̀ wọ́n ti mọ tí ó ní àárín àwọn tí wọ́n ṣàjọyọ̀ náà. Bí ìjà ṣe bẹ́lẹ̀ níyèn, lórí pé àwọn èèyàn ò tíì jẹun, tó ṣa dí pé wọ́n bẹ̀rẹ̀ sí ní fọ́ ìgò, tí wọ́n bẹ̀rẹ̀ sí ní lu ara wọn. So àwọn kọ̀ọ̀kan wọ́n to jẹ wipé, wọ́n jẹ ẹ́ sí irú àwọn obìnrin tí wọ́n o lè wo ìjà. Àwọn kan wọ́n to je wi pé wọ́n sálọ tí wọ́n sápamọ́. Àwọn tó dè jẹ́ ọkùnrin bí wọ́n ṣe pe àwọn ọlọ́pàá nìyẹn wípé kí wọ́n wá bá wọn yanjú ìjà tí o ṣẹlẹ̀. So ìgbà ti àwọn olopa de ti won petu si nkan tio ṣẹlẹ̀ igbayen ni ara gbogbo àwọn tio ja ni ara won balẹ̀. Ti won de ba won sọ̀rọ̀ wípé kan ma ja. Ohun ti mo le so nípa àjọyọ̀ ti nlo ti nkan ti won reti de ṣẹlẹ̀ níbẹ̀ ohun niyen.

Kí ni àwọn ohun èlò tó ṣe pàtàkì jù ní ibi iṣẹ́ rẹ? Àwọn èlò tó ṣe pàtàkì jù ní ibi iṣẹ́ mi náà ni àwọn irinṣẹ́ ohun èlò tí a fí ń ṣiṣẹ́, eh, òun ló ṣe pàtàkì jù. À. Modẹ̀ tún rí àwọn ohun mìíràn náà tó ṣe pàtàkì jù níbi iṣẹ́ ọ, àmọ́ màá máa dárúkọ wọn bí wọ́n ṣe, ṣe pàtàkì sí àwọn irinṣẹ́ ohun èlò ta fí ń ṣiṣẹ́, òun ló ṣe pàtàkì jù. Òò, ohun kan míì tótún ṣe pàtàkì jù lọ náà ni iná, eh, kí n sọ pé iná electricity tí a máa lò láti fi lo àwọn ohun èlò yẹn, kí iṣẹ́ wa kí ó ba lè yá, láti ṣe kí ó ba lè ṣe é ṣe, eh, àwọn ìyẹn náà ṣe pàtàkì. Ohun tótún ṣe pàtàkì náà ní ibi iṣẹ́ mi náà ni àwọn òṣìṣẹ́ tí wọ́n fẹ́ ṣiṣẹ́, torí tí kò bá sí òṣìṣẹ́, eh, iṣẹ́ ò ti áẹ̀ ní ṣe é ṣe rárá rárá rárá. Torí àwọn òṣìṣẹ́ ni wọ́n máa gbé iṣẹ́ yẹn yọ. Tá á fi di pé a ma fi le meet up pẹ̀lú demand wa, mhm, torí èèyàn kan ò lè dá ṣiṣẹ́, ọ̀gá ilé-iṣẹ́ kò lè dá ṣiṣẹ́. So ìyẹn ló má ń tún mú kí wọ́n wá àwọn, ehn, alágbàse tí wọ́n máa ṣiṣẹ́. So ara àwọn ǹkan tó wúlò ní ibi iṣẹ́ nìyẹn. Ẹ̀h, irin iṣẹ́, àyè láti fi ṣiṣẹ́, àwọn òṣìṣẹ́ àti iná tí wọ́n ma fi gbé iṣẹ́ yẹn yọ. Ẹh, àwọn làwọn ǹkan tó ṣe pàtàkì ní ibi iṣẹ́.

Ṣé o máa ń rọrùn nígbà tí o bá ń sùn? Rárá o, mi ò ọrùn tí mo bá, nígbà tí mo bá sùn o, mi ò ọrùn. Rárá, rárá, rárá. Àwọn nǹkan tó máa ń mú èèyàn ọrùn tí ẹ̀ ti n bá ti fẹ́ sùn, eh kó tó di pé ẹ̀eyan sùn tàbí nígbà tí ẹ̀eyan bá sùn, mo máa ń yẹra fún, ẹhẹń, irú àwọn nǹkan tó máa ń mú èèyàn rọrùn nígbà tí ẹ̀ bá sùn, òun náà ni tí ẹ̀ bá ti ṣe wà lájú tí ó fúnra rẹ̀ ní ìsinmi. Ẹhẹń, iyen máa ń mú èèyàn rọrùn tí èèyàn bá sùn. Irú àwọn tí ó dẹ̀ tóbi tán máa ń sanra pọ̀kúntọ̀. Irú àwọn yẹn náà máa n rọrùn àmọ́ irú témi kọ́, mo ti forúkọ́lẹ̀ ní ilé ìdárayá tí mo ti máa ń ṣe ídárayá tí ò mú mi sanra púpọ̀. Ẹhẹń, so iyen kò i mú mi rọrùn tí mo bá sùn. Rárá, rárá, rárá. Bí mo bá ṣe sùn, òun náà ni màá ṣe jí tí ó ní sì rọrùn, tí ó ní sì ariwo. Ẹhẹń, iyen torí mi irọrùn o kí ń ṣe nǹkan tó dára. Torí àwọn tó máa ń rọrùn ó máa ń yá ájẹ kí ọ̀nà ọ̀fun kí ó máa dùn wọn. Tí èmi gan-an tí mi ò dẹ̀ nífẹ̀ẹ́ sí àwọn tí ó máa ń rọrùn. So, èmi ń tèmi o, mi ò rọrùn nígbà tí mo bá sùn. Rárá, rárá, rárá, rárá, rárá, bí mo bá ṣe sùn, òun náà ni màá ṣe jí tí ó dẹ̀ ní sì wàhálà.

Kí ni o máa ń ṣe nígbà tí òjò bá rò? Ehn ohun tí mo máa ń ṣe nígbà tí òjò bá rò ìyẹn náà máa ń depend lórí ibi tí mo bá wà. To bá jẹ́ pé ìgboro ni mo wà ní ibiṣẹ́ tí òjò bá rò máa sápamọ́ máa dúró síbi tí mo bá wà kí òjò má baà pami. Nítorí tí òjò bá tí pa mí báyìí, ó lè fa òtútù. Àmọ́ tó bá jẹ́ pé, eh, kínní ni mo wà, tó bá jẹ́ pé, eh, ilé ni mo wà tí òjò bá ń rọ̀, eh, màá wà ní orí ibùsùn mi. Mo lé liedown sí orí ibùsùn mi, eh, tí mo lè máa sùn. Tí mi bá dẹ̀ sùn, mo lè máa tẹ ẹ̀rọ fóònù mi. Tó bá dẹ̀ jẹ́ pé iná wà náà, mo lè máa wo, eh, ẹ̀rọ TV tí mo lè máa wo sinimá. Àmọ́ ọ̀pọ̀lọpọ̀ ìgbà ní orílẹ̀-èdè wa ni tó jẹ́ pé tí òjò bá ń rọ̀ tí kò ì sí iná. Ǹkan tí mo má ṣe náà ni mo lè máa sùn tàbí kí ma tẹ fóònù mi tàbí kí máa wo eré ìdárayá ìtàgé ni orí fóònù mi tó bá dẹ̀ pé àwọn èèyàn wà pẹ̀lú mi, eh, a lè máa ṣeré ká máa ta eré ayò. Eh a ti máa rí pé gbogbo àwọn ilẹ̀kùn gbogbo àwọn aṣọ ta bá ni níta aa rí pé gbogbo e àti kaa wọlé a titi ilẹ̀kùn so, èyí táa máa ṣe tí òjò tó jó tó bá dẹ̀ ti mú, a máa rà wá tíì tó gbóná fẹ́ẹ́rẹ́fẹ́ tí a máa mú tàbí ká jẹun tó gbóná láti bá fi gbọ̀n òtútù nù. So, èyí tí mo máa ṣe nígbà tí òjò bá ń rọ̀ nìyẹn.